Mi ò fi ìgbà kan dáwọ́ lílò, lílò ayára bí àṣà dúró rí, nítorí tí màá dáwọ́ lílò rẹ̀ dúró, bí i pé mo dáwọ́ iṣẹ́ dúró lójú mi bayẹn, ó kù nǹkan tí bí ó dàbí irinṣẹ́ fún mi ni. Òun mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Nígbà tí mo bá dáwọ́ ẹ dúró, báwo ni mo ṣe máa bá àwọn oníbàárà mi, báwo má ṣe rí wọn bá sọ̀rọ̀?

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi mo máa ń pamọ́. Gbogbo fáìlì, gbogbo èsì ìdánwò tí mo gba láti ilé ẹ̀kọ́ akọ́bẹ̀rẹ̀ mi títí di ìgbà tí mo fi jáde gbogbo ẹ ló wà ní ipamọ́ nítorí a lè sọ lọ́jọ́ ọ̀la. Lílo ilé kan nígbà tí a bá ń wáṣẹ́ ìjọba kò ní jẹ́ ǹnkan tí a máa fún èèyàn nígun tí èèyàn a fẹ́ lò tó wá di ǹnkan tí a máa wá ká. Eeyan a rora mú ní apá ibi tí ẹ fi pamọ́ sí ni, Eeyan a dé rì lò lásìkò toyẹ kí yan lò.

Ah. Kò sí nǹkan tí mo máa ṣe nígbà tí mo bá dúró de nǹkan. Ó dẹ̀ lójú nǹkan tí mo lè máa dúró de tó máa mú mi máa ṣe ìgbáradì sílẹ̀ fún. Bí ìgbà mìíràn wà tó jẹ́ pé màá fẹ́ ra ẹ̀rọ ayabíàṣá àbí ẹ̀rọ ayabíàṣá tó máa ń pẹ́, to je pé màá ní láti rà ní ọ̀ àwọn orí afẹ́fẹ́, ó máa ń lo bí oṣù kan nigbá mi kó tó di wipe ó dé. Irú iyẹn kò sí nǹkan tí mo fé ṣe dé. Màá ma gbàdúrà kó tètè dé náà ni ká lè máa kí n lè wo bó ṣe rí, bóya ò dá tó àbí kó ò dá tó. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bí irú irin iṣẹ́ ni mo rà tí mo rí tí kò dé, màá ma wá ọ̀nà pẹpẹ pẹ̀ mí láti máa ṣe irú iṣẹ́, iṣẹ́ yen lọ́ lọ́nà mi títí tí, tí, tí, tí, ọ̀, irin iṣẹ́ náà á fi dé kó tó di pe a bẹ̀rẹ̀ lílò rẹ̀

Mo máa ń gẹ irun mi nígbàkigbà tí mo rí pé ó ti kún jù àbí ó ti di ǹkan tí kò fẹ́ mọ́ lórí mi dáadáa mọ́. Jẹ́ pé tí èèyàn bá wo gán wọn máa mọ̀ pé o ṣe á kọ́gbọ́ sórí ibài. Àsọ̀gbà náà mo máa ń nífẹ̀ẹ́ láti gẹ irun mi àti wípé tọdún bá ń bọ̀ kí irun mi má kún dáadáa gan mo máa tún lọ tún gẹ kí n lè fi ṣé lọ́jọ́. Ìgbà tí mo má ń gẹ irun mi ni.

Oríṣiríṣi eré ojú ọ̀pọ̀n ayélujára ni ó wà ní ọrin orí afẹ́fẹ́ ò. Tẹ̀ wá n nu yin te wa fẹ́ má tọ́ka sí yiì ni kò fi bẹ́ẹ̀ yemi. Àwọn oríṣiríṣi ọ̀pọ́n ayélujára bí i ti àwọn bí i tí Facebook, WhatsApp, Twitter, gbogbo bítà tí má a n rí ròyìn, gbogbo bẹ́ẹ̀ la mọ̀ bí i ọ̀pọ́n ayélujára.

Rárá, mi ò láfàní àti má a jẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n mo má a ń jẹ àwọn ipàápàá nú kéékèèké bí i kí n ra ọtí ẹlẹ́rìndòdò dání, kí n dẹ̀ ra bisikíìsì. Mo máa ń láfàní àti jẹ àwọn yẹ́n nínú ọkọ̀ mi ṣùgbọ́n oúnjẹ jíjẹ tó máa gba kí èèyàn jókòó sórí tábìlì irú àwọn ẹ̀yẹn, n ò kí n jẹ nínú ọkọ̀ mi.

Ní tèmi o, mo nífẹ̀ẹ́ sí gbogbo oríṣiríṣi adùn tó wà lára ice cream. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ pé mo nífẹ̀ẹ́ sí jùlọ ni àwọn ti strawberry yii tí mi ò mọ orúkọ ẹ ní èdè Yorùbá àti àwọn ti ṣokoléètì. Mo nífẹ̀ẹ́ sí àwọn adùn méjèèjì un dáadáa lára ice cream.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè bí àwọn ọ̀rẹ́ mi mọ̀lẹ́bí mi. Àwọn mo dẹ̀ tún máa ń bá àwọn ènìyàn tuntun pàdé àtàwọn oníbàárà mi, mo máa ń bá wọn sọ̀rọ̀ ninu ẹ̀rọ ìgbésókè, ìyẹn bí WhatsApp àti Facebook. Mo dẹ̀ máa ń polówó ọjà mi gan-an ní orí àwọn ẹ̀rọ ìgbésókè náà.

Orísìírísìí bàtà ni mo máa ń wọ. Bàtà wà tó jẹ́ pé soolù ni, bàtà wà tó jẹ́ pé àtẹ̀ṣẹ̀bọ̀ ni. Àwọn máa ń lọ ibi iṣẹ́ jù, bàtà àtẹ̀ṣẹ̀bọ̀ yìí ni mo máa ń wọ jù. Nítorí mi ò ṣe ẹni tó ń ṣiṣẹ́ ní e, ilé ifowópamọ́ de bí pe a má wa kan ṣúlù mẹ́sẹ̀. Ìnira ló máa ń jẹ́ fún mi láti bọ́. Ṣùgbọ́n tí mo bá ti ń lọ ibi iṣẹ́ tèmi ki n ti tẹ̀ṣẹ̀bọ̀, àwọn bàtà tẹ̀ṣẹ̀bọ̀ yìí ni. Ibi iṣẹ́ yà á.

Nǹkan tí mò máa ń wá lára òṣìṣẹ́ tuntun ni wípé tí n bá máa gba òṣìṣẹ́ tuntun, a á jẹ́ ẹni tó jẹ́ pé ó lọ sí ilé ìwé gíga tó ti ka ìwé tó ní ìmọ̀ nípa nǹkan tá a ń ṣe. Àbí ẹni tó ti ṣe irú iṣẹ́ náà bẹ́ẹ̀ rí, tó jẹ́ wípé tí a bá gbéṣẹ́lẹ̀ òun gan fún ara rẹ̀, ó máa wá ọ̀nà tó rọrùn fún wa láti ṣe irú iṣẹ́ yẹn ní ọ̀nà tó máa yá ta a dẹ̀ tún máa rí eré gọbọi jẹ lórí irú iṣẹ́ náà. Wíwọ àwọn èèyàn tí máa ń wá lára irú àwọn nǹkan tí máa ń wá lára òṣìṣẹ́ tuntun nìyẹn.

Pẹ̀lú bí nǹkan Nàìjíríà ṣe rí, owó tí mo máa ní mò ń gbà látọ̀wo awon oníbàárà mi, ó dára tó. Kò n ṣe owó tó máa pa wọ́n lára, kò de n ṣe owó tí emi náà a ṣe iṣẹ́ tán tí màá máa kùn pé, "àá iṣẹ́ yiò pé mi, iṣẹ́ yiò pé mi." Nítorí náà owó tí mò ń gbà lórí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mò ń bá awon oníbàárà mi ṣe, owó náà dára, ó tó fún mi láti ṣe ilé ayé, kò de ni pa awọ́n náà lára.

Bẹ́ẹ̀ni o, mo ní gíláàsì ọrùn. Nítorí tí ọrùn bá ti pọ̀jù ní ọ̀sán gangan bí i ọwọ́ aago kan sí aago méjì, àwọn ọrùn tó máa n yọ yẹn máa n ní agbára. Tí ẹ̀yan bá torí bọ iru ọrùn yẹn tí eyan ò lo irú gíláàsì ọrùn, tó bá padà wọ ibi tó ṣókùnkùn, bójú rẹ á ṣe rí, kò ní dára rárá. Á dàbí pé ojú rẹ ń pò yìí ni. Ṣùgbọ́n tóba wọ gíláàsì ọrùn kò ní jẹ́ kí ọrùn yẹn kó dààmú ojú ẹ tó bá ṣe wọlé gan, wàá ríná dáadáa.

Tó bá wà ní, ìyẹn ò bá dára tó. Mo máa fẹ́ lọ sí ibi ilé ìgbafẹ́ tó bá tutù láti lọ ṣe ìsinmi tìtẹ̀mi bóyá lẹ́yìn ọdún ni òun, ṣùgbọ́n àìsòwò yìí ò jẹ́ kí irúbẹ̀ kò ṣe é lọ. Màá kọ́ran wà lẹ́gbẹ̀ẹ́ kan láàrin ilé mi, èémí náà máa ra jókòó sábẹ́ igi, màá ra gbátẹ́gùn díẹ̀, mo tí ṣe gbafẹ́ teni tán, mo ti sinmi tán.

Mo nífẹ̀ẹ́ sí ẹ̀fọ́ ṣọkọ amúnútutù ṣùgbọ́n ẹ̀fọ́ ṣọkọ yìí àti úgú, úgú gan mo fẹ so pe mo nífẹ̀ẹ́ sí ju. Nítorí úgú yìí wọ́n ní pé ó dáa fún ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ ara tí ẹeyan bá ń jẹ úgú déédé éeyan o ní ẹ̀jẹ̀ lára. Nítorí náà mo nífẹ̀ẹ́ sí ẹ̀fọ́ úgú dáadáa.

Ìlú èbó la mọ̀ tí wọ́n ní òfin ìyára ọkọ̀. Ní ìlú tiwa yìí kò sí òfin kan tó ń jẹ́ òfin ìyára ọkọ̀. Òǹkàlùkú bí ó bá ṣe mọ́nà tẹ̀ sí yín, tó bá ṣe mìírí sá, wẹ̀ la ṣe sáré sí. Tóo ìbàdẹ̀n merésa sá, a máa yọ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́. Ìlú tiwa yìí kò sí nǹkan tó ń jẹ́ òfin ìyára ọkọ̀ o. Kò sí iwu ẹ̀ lójú ọ̀nà. Kò sí pé má sá kọjá ibi báyìí ní agbègbè yìí. Má sá yọ kọjá ibi báyìí ní agbègbè yìí nítorí ọ̀nà Òǹkàlùkú máa ń wọ̀ bó bá ṣe rí ni.

Bẹ́ẹ̀ni o, mo ma ń mu ohun pọrotẹ́ẹ́nì nítorí ìgbà mìíràn wà tó jẹ́ wípé ó ma ń ṣe mí bí i pé mi le jẹun, oúnjẹ máa ń run sí mi ṣùgbọ́n tí n bá ti mu bí òwú pẹ̀jẹ́ ọ̀bẹ, ó ma mú mi ebí a pa mi, mà le jẹun, mà jẹun dáadáa nítorí oúnjẹ dára púpọ̀ nínú àgbo àrá, àì lè jẹun, ó ma dá aìsàn lẹ̀ ni.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí mo ti de máa ń ra lórí Íńtánẹ́ẹ̀tì bíi bàtà, i ta fi ń gbá bọ́ọ̀lù, bíi fóònù erọ ìbáraenisọ̀rọ̀, bíi àwọn gíláàsì ojú àti àwọn séèní ta máa ń gbé sọ́run yi, àwọn ẹ̀ṣọ́ ọrùn àwọn nǹkan tí mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì.

Hun, mo ti lé àwọn ọmọ isẹ́ mi kọ̀ 'ọ̀kan kúrò níbi iṣẹ́ rí, ṣùgbọ́n kò ṣe pé mo le pátápátá kó máa lọ. Mo kàn le boya bí àbí fún ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì kó fi jẹ́ ìjìyà fún nítorí àwọn nǹkan burúkú tó ti se síwájú. Ó dẹ̀ lé ronu pi 'wàdà, n pé boya iru nǹkan báyìí kò dáa, ó máa ń pani lara níbi iṣẹ́ ni.

Iṣẹ́ àkànṣe tí mo má n ṣètò, tí m ba ní àwọn iṣẹ́ àkànṣe tó bá jẹ́ pé ó ti ń kú bí iru oṣù kan, ọ̀sẹ̀ mẹ́ta tí màá ṣe iṣẹ́ àkànṣe náà. Màá ti máa gbìyànjú àti máa ṣe ètò ǹkan tí mo bá nílò sílẹ̀ kí n má ba à gbàgbé ǹkan tó bá ṣe pàtàkì. Tí ó bá yẹ wípé àwọn àlejò tí mo fẹ́ gbà, bí i àlejò boya bí i bí i ó, bí à sọ pé bí i irínwó, màá ti ṣètò àwọn ǹkan tí màá fi ṣe wọ́n lálejò. Màá ní láti máa ṣètò ẹ lẹ́ diẹdiẹ, ko má lọ dìgbà náà pé àwọn kan máa ri oúnjẹ, àwọn kan kò ní ri oúnjẹ.

Irun mi, bí mo ṣe jẹ́ ọmọkùnrin báyìí, èmi má ń gẹ irun mi ni. Máa ń gẹ irun mi nígbà kúùgbà tó bá ti kún. Mi ò dè, mo dè jẹ́ ǹkan tí ò kí lọ́ ń fi owó gẹ irun nítorí àbúrò mi, àwọn tó má ń gẹ irun fún èèyàn, ohun ìṣe tó yàn láàyò titi ẹ niyen. Tí irun mi bá ti rọra kún, màá lọ síbi isẹ́ rè, màá ní bá mi gẹ irun mi.

Mi ò ní fóònù tí bisẹ́ yàtọ̀ sí ti ti ilé. Fóònù ẹyọ kan péré náà ni mo ní. Tójẹ́ wípẹ́ òun náà ni à ń pè ní Anse tiwa. Ibi kébí tá bá n lọ ó ń bá wa lo ẹni. Táwọn oníbàárà mi bá máa pè mí, lórí fóònù tí mò ń lò náà náà ma pè mí sí. Kise kan ma pè mí pé fóònù bisẹ́ kan léleyii, fóònù ilé kan leleyii. Rárá, fóònù kan péré náà ni mò ń lò.